Èmi ò ní ọkọ̀ o, mi ò ní ọkọ̀ rárá torí pé mo sì ń gbìyànjú láti jẹ́ kí gbogbo nǹkan kó dáa fún mi. So ẹni tó bá ní ọkọ̀ ló máa lò fẹ́ fọ ọkọ̀. Kó dà gan-an táyà ọkọ̀ tó kéré jù n ni, dípòdípò bóyá a máa ní ọkọ̀ tí mo máa rà. Ọlọ́run ló máa ṣe ọ̀rọ̀ ọkọ̀ fún mi o, mi ò ní ọkọ̀

Bẹ́ẹ̀ni o, mo ní káàdì ìbíṣẹ́ tí ó yi, ẹ́ ìgbà tí mo kọ́kọ́ gba iṣẹ́ ní ibi tí mo ti ń ṣiṣẹ́, wọ́n ṣe káàdì fún wa, à káàdì ìdánimọ̀ torí pé gbogbo ibi tí a bá máa lọ káà mú dání, request ti èdèàìyedè bá wà nílẹ̀, a lè fi káàdì yẹn, a lè fi hàn wọ́n.

Tí n bá ti ṣe iṣẹ́ tó wú àwọn oníbàárà wa lé orí, àwọn oníbàárà wa máá ń sendì ímeèlì sí ibi iṣẹ́ wa láti sọ nípa iṣẹ́ takuntakun tí ìkannu wa bá ṣe fún oun nígbà tí oun ní ìṣòro lórí àwọn ọjà wa tí wọ́n rà. Tí ọ̀gá wa, pápàpá tá bá ti rí ímeèlì yẹn, a máa sendì ẹ sí gbogbo wa, àwa dúpẹ́ lọ́wọ́ wa.

Rárá o, mi ò ní ètò ààbò kọ̀ǹpútà o, kódà gan ètò ààbò fóònù gan ì ò ní. Nàìjíríà láwà, a ka gbogbo iru ǹkan báyìí kún. Kẹ́lẹ́dùwa kọ saánù wa, ǹkan tó dẹ̀ dà ni ka ní àbò ètò, ka ní ètò àbò kọ̀ǹpútà àti gbogbo àwọn ǹkan tí a bá rà sílè.

Mi ò ní ìṣòro etí. Ẹni tó bá ní ìṣòro etí, òun ló máa ń lo etí ìgbọ́ tí yóò lè fi máa gbọ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń sọ. Ṣùgbọ́n Elédùà ò jẹ́ kí n rí irú ìlera yẹn. Mi ò ní etí ìgbọ́ rárá.

O, ọjọ́ tí mi ò bá ti lọ sí ibi iṣẹ́ ni, ti wọ́n bá ní ókay o, ọjọ́ tí o máa fi sinmi li eleyii ní ibi iṣẹ́, òhun lọjọ́ tí mo fẹ́ràn jù nítorí pé màá lé wá lé, màá sinmi dáadáa. Kí eledua ko ṣàánú a ko fún wa ní ìsinmi tó péye.

Ah, pẹ̀lú sùúrù àti ìrẹ̀lẹ̀, mo máa fi ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́. Nítorí pé kì í ṣe gbogbo ènìyàn t'eeyan n bá ń ṣiṣẹ́ ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ láti ilé. Ẹ̀lọ́mi, ó nígbèrága, ṣùgbọ́n ọgbọ́n àti ọpọlọ náà ló máa máa fi bá wọn lò.

Eré ìdárayá, èyí tí wọ́n maa máa jó nínú omi, tí wọ́n máa kẹ́sẹ̀ soke, tí wọ́n máa ṣe ẹsẹ̀ yẹn. Àh, mo fẹ́ràn eré ìdárayá tí wọ́n máa ń pè ní synchronization. Eré ìdárayá yen, àh, mo fẹ́ràn ẹ́ jù láyé. Mo fẹ́ràn ẹ́ gan-an, mo fẹ́ràn láti máa wòo. Ṣùgbọ́n ó dà pé eré ìdárayá yẹn ó scarce, nitorí bí ó ṣe rí.

Elédùà, ẹlẹ́dàá mi, orí mi ò ní jẹ́ kí n rí ogun ìgbóná jeje. Ìgbóná jẹje tí ẹ ń sọ yìí kò yé emi o. Èmi ò mọ irú ìgbóná jẹje tí ẹ ń sọ. Bóyá kẹ l'ahán mi kẹ ṣ'alàyé. Nítorí pé ìgbóná jẹje bíi nǹkan burúkú kó ṣẹlẹ̀ ni, Ọlọ́run òdẹ̀ ni jẹ́ kí n rí rú ẹ.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ o pọ̀ díẹ̀, ṣùgbọ́n lára àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe máa ń sọ oríṣiríṣi èdè ìlú mìíràn, mo fẹ́ kọ́ bí ènìyàn ṣe máa ń bẹ̀rẹ̀, eeh, business bí organization láti ilẹ̀ so, nǹkan tí mo fẹ́ kọ́ o pọ̀ gan. Kí Ọlọ́run kó rán mi lọ́wọ́.

Kó dà gan láti lẹ, mo fẹ́ràn láti máa jókó sí fèrèsé ọkọ̀ èyí tó máa ń rìn nílẹ̀ lẹ́ẹ̀. Mi ò tí ì ní àǹfàaní àti lọ sí ìlú mìíràn pẹ̀lú ọkọ̀ òfuurufú. Ṣùgbọ́n láti ilẹ́, mo fẹ́ràn láti máa jókó sí, ẹ, fèrèsé inú ọkọ̀ èyí tó máa ń rìn nílẹ̀ lẹ́ẹ̀ nítorí àwọn atẹ́gùn àti bí ojú mi ṣe máa tó ilé, tó ṣe máa tó gbogbo ìta òlu. Mo ṣe fẹ́ràn áti máa jókó sí fèrèsé inú ọkọ̀ èyí tí ó máa ń rìn nílẹ̀ lẹ́ẹ̀.